Rárá, mi ò kí ń wọ fìlà lójoojúmọ́, ṣùgbọ́n mo lè wọ ọ bí òòrùn bá gbóná tàbí fún ìṣẹ̀lẹ̀ pàtàkì kan. Fìlà máa ń jẹ́ kí ènìyàn dára sí i, ó sì tún dáàbò bo orí. Gbogbo rẹ̀ dá lórí ibi tí mò ń lọ tàbí bí mo ṣe fẹ́ fi ara mi hàn.

Mo máa ń wọ bàtà tí ó rọrùn láti rìn pẹ̀lú, bí i bàtà alámùtàn. Nígbà mìí, mo tún máa ń wọ bàtà aláwọ̀ dídára fún ayẹyẹ. Ohun pàtàkì jùlọ ni pé kí bàtà náà rọrùn, kí ó sì bá àsọ mu. Gbogbo rẹ̀ dáa lórí ibi tí mò ń lọ tàbí irúfẹ́ iṣẹ́ tí mo fẹ́ ṣe.

Mo máa ń fọ ọwọ́ ní ọ̀pọ̀ ìgbà lójoojúmọ́. Mo máa ń fọ ọwọ́ kí n tó jẹun àti lẹ́yìn tí mo bá jẹun tán. Mo máa ń fọ ọwọ́ tí mo bá fẹ́ jáde. Ó ṣe pàtàkì fún ìlera àti ìmọ́tótó ara. Ìgbà tí mo bá fọ, ìgbà tí mo máa ń fọ ọwọ́ dá lórí iṣẹ́ tí mo ṣe lọ́jọ́ náà.

Nígbà tí iṣẹ́ bá pọ̀, mo máa ń gbìmọ̀ pẹ̀lú ara mi kí n sì tún fi ara balẹ̀ dáadáa. Mo máa ń sinmi díẹ̀ kí n sì ṣètò iṣẹ́ mi lọ́nà tó dáa. Ìsinmi kékeré máa ń ràn mí lọ́wọ́, èyí máa ń jẹ́ kí n lè pàrọ̀ ọkàn kí n sì bá iṣẹ́ mi lọ dáadáa.

Nígbà tí mo bá dúró de ǹkan, mo máa ń lo àkókò náà láti ronú tàbí ka ǹkan. Nígbà mi, mo lè gbọ́ orin tàbí kí n bá àwọn ènìyàn sọ̀rọ̀. Èyí máa ń jẹ́ kí n má ní ìfarapa tàbí ìbànújẹ́. Ó tún ràn mí lọ́wọ́ láti lo àkókò mi lọ́nà tó wúlò.

Rárá, mi ò ní àwòrán lórí ara mi. Àwọn kan máa ń fi àwòrán se ẹwà ara wọn. Ó jẹ́ ohun tí ènìyàn bá fẹ́ tàbí ohun tí kò fẹ́. Gbogbo rẹ̀ dá lórí ìfẹ́ àti yíyan ẹni ẹni kọ̀ọ̀kan.

Mo fẹ́ràn oṣù kejìlá jùlọ nínú ọdún nítorí pé ó ma ń jẹ́ àkókò ayẹyẹ àti ìsinmi púpọ̀. Ó tún jẹ́ àkókò tí ìdílé àti ọ̀rẹ́ máa ń kóra jọ. Ìdùnnú àti ayọ̀ tó wà nínú oṣù yìí ló mú kí n fẹ́ràn rẹ̀ jùlọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Mo fẹ́ kí wọ́n mọ̀ ọ́ wá kí wọ́n sì ní ìrírí tó dáa. Ìbáṣepọ̀ pẹ̀lú oníbàárà tuntun máa ń mú ìwà rere wá. Ó tún ràn wá lọ́wọ́ láti kọ́ ìbáṣepọ̀ tó péye fún ọjọ́ iwájú.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn nígbà díẹ̀. Mo máa ń wo ìròyìn, eré ìtàn àti àwọn fíìmù tó wúlò. Ó jẹ́ ọ̀nà kan láti sinmi àti láti mọ ohun tó ń ṣẹlẹ̀. Nígbà mí mo tún máa ń wò ó fún ìdárayá àti ìtẹ́lọ́rùn ọkàn.

Mi ò mọ̀ ọjọ́ gangan tí ọjà tuntun yóò jáde. Ó dá lórí ẹni tó ń ta ọjà àti ìpinnu ilé-iṣẹ́ náà. Nígbà míi wọ́n máa ń kéde rẹ̀ ní ìròyìn tàbí lórí ayélujára. Ó dá lórí ìtẹ̀sí àti àtẹ̀jáde ilé-iṣẹ́ náà.

Mo má ń ra epo fún ọkọ̀ mi ṣajú kí epo tó parí. Mo tún má ń ra nígbà mi tí mo bá rí àbí mo ní àǹfààní tí mo bá ń jáde tàbí tí mo bá ń lọ sí ibi tó jìnà. Èyí má ń jẹ́ kí ọkọ̀ mi lè ṣiṣẹ́ lọ́nà tó péye. Ìgbà tí mo ra epo dá lórí ìlànà àti òun tí ọkọ̀ ná nílò àti ibi tí mo nílò láti lò ní àsìkò náà.

Ìsinmi ọ̀unjẹ ọ̀sán, mi màa ń gbà ìsẹ́jú, ọ̀gbọ̀n ìsẹ́jú tàbi--marundini o, màrùndínlàdọ̀tà ìsẹ́jú. Mọ màa ń lọ àkókò yí làtí jẹun, sinmi kín ṣì tún fí ara balẹ̀. Nígbàmií, mọ tún n lọ àkókò yí làtí bá ẹbi tàbí ọ̀rẹ̀ sọ̀rọ̀. Ó ṣé pàtàkì fún ìlẹ̀rà àti làtí jẹ́ kín ní àgbàrà fún iṣẹ́ ìkẹyìn ọ̀jọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí díẹ̀ nínú àlá tí mo bá lá, pàápàá tí ó bá jinlẹ̀ tàbí tí ó mú mi ronú. Nígbà mìíràn, mo máa ń gbàgbé wọn ní kété tí mo jí, pàápàá tí mo bá yára bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ mi. Àwọn alákàn máa ń dùn díẹ̀ sí, díẹ̀ sì máa ń jẹ́ kí n ronú púpọ̀ lórí ìgbésí ayé. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń rántí alá mi pátápátá.